Sọ fún wa bí àwọn ènìyàn ṣe ń ran ara wọn lọ́wọ́ ní àkókò ìṣòro. Bí àwọn ènìyàn ṣe ń ran ra wọn lọ́wọ́ ní àkókò ìṣòro jẹ́ láti wá nǹkan tó ń ṣe ẹni tó ń ṣe, nǹkan tó ń ṣe ẹni yẹ̀n àti bí wọ́n ṣe máa ràn án lọ́wọ́. Bóyá owó ló nílò ni o, yálà oúnjẹ ló nílò ta ma fi ràn án lọ́wọ́ ni o, àbí àmọ̀ràn ló nílò tí a máa fi ràn án lọ́wọ́. Àkókò yẹn jẹ́ bí àkókò ìgbà tí ẹni yẹn wà nínú ewu àbí tó wà nínú ìdánwò.

Sọ fún wa nípa àṣà tí o fẹ́ yí padà. Àṣà tí mo fẹ́ yí padà jẹ́ àṣà Awúsá. Ó wù mí kí n yí padà nítorí àwọn àṣà Awúsá yẹn kò bọ́júmu rárárárá, kò dẹ̀ dá rárárárá ni, kò bá ìwà wa mu ní Nàìjíríà. Ó wù mí láti yí padà. Láti ìgbà tí mo ti fẹ́ yí padà láti bíi ọdún mẹ́rin sẹ́yìn. Ohun tó ń dí mi lọ́wọ́ tí kò jẹ́ kí n yí padà, òun ni wípé mi ò ní àǹfàní àti yí padà. Ṣùgbọ́n tí bá jẹ́ ẹni gíga tó lè yí padà, mo lè yí àṣà àwọn Awúsá yẹn padà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Nígbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, ó pẹ́ púpọ̀ púpọ̀ tí n lọ sí ibi oṣù márùn-ún sẹ́yìn báyìí. Ibi orin tí mo ṣì lọ dè ni ibi orin àwọn olórin takasufe èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Burna Boy.